Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò ọwọ́ rẹ? Nígbà bayi bi mo ti dúró yìí, bí mo ti jókò yìí, kò sí àpò lọ́wọ́ mi. Fóònù tí mo fi ń ṣe iṣẹ́ lórí, n, lórí íńtánẹ́ẹ̀tì, lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì ni ó wà lọ́wọ́ mi. Kò sí àpò ní ọwọ́ mi. Ṣòkòtò tí mo wọ gan kò ní àpò.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Hmm, tí a bá wà ní break ni mo máa ń dáhùn fóònù mi. Nítorí tí máa ń ṣiṣẹ́ lọ́wọ́ mi kò lè dáhùn rẹ̀, nítorí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ kò lè jẹ́ dáhùn fóònù. Ṣùgbọ́n tí a bá ṣe wà ní break, màá dáhùn fóònù mi. Ṣùgbọ́n tí bá ṣiṣẹ́ lọ́wọ́ mi ò lè dáhùn fóònù mi.

Ìgbónájẹjẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Gẹ́gẹ́ bí mo ti sọ nínú prófáìlì mi, Nàìjíríà ni èmi wà. Although, a ní ìgbà tí ọ̀tútù máa ń mú tó jẹ́ ìgbà oyẹ́ tí ọ̀tútù máa ń mú tí ọ̀gìn ni máa wà tí everywhere máa tutù. Ṣùgbọ́n síbẹ̀, mo kò ní nǹkan ìgbónájẹjẹ́ nínú yàrá mi ni kìní, mi ò tí ẹ̀ ní any one rárá. Irú amúnútutù tí mo ní, fáànù ni. Mi ò ní nǹkan tí ó máa ń mú ìyàrá gbóná.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá o, mi ò tí gun ọkọ̀ ojú omi rí àti bóòtì égún ìtọ́ máa ń fi gín kọ́ntúróòlù mi ò tí gun kankan rí, nítorí ibi tí mi wà kò fi bẹ́ẹ̀ sí omi ńlá tí ọkọ̀ ojú omi ó lè máa gbà ń bẹ.